Ní èdè Yorùbá a máa ń bá ọmọdé sọ̀rọ̀ pẹ̀lú oyin a dẹ̀ ma ń bá àgbà sọ̀rọ̀ pẹ̀lú ẹ, ni apejuwe ta bá fẹ́ sọ pé, "wá ń bí" wá ń bí lásán fún ọmọdé. Tí a bá sì fẹ́ sọ fún àgba a sọ pé ẹjo ẹ wá ń bí. Ǹkan tó yàtọ̀ nínú rẹ̀ náà ni ẹ àti o.

Nínú àpamọ́wọ́ ọwọ́ mi, mo ní owó díẹ̀, mo sì ní ATM card mi, mo dẹ̀ ní káàdì ìdánimọ̀ mi, mo dẹ̀ ní àwọn káàdì mìíràn, mo sì tún ní àwọn receipt tí, tí mo mọ̀, tí wọ́n máa ń fún mi tí mo bá ti ra nǹkan. Ìgbà mí mo dẹ̀ máa ń ní bí ìwé, mo máa ń ní pens, gègé nínú ẹ̀.